Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́, ṣùgbọ́n mi mọ ibi tó wà mọ́ bàì, torí ó ti pẹ́ tí mo ti lò. Mi tẹ́lẹ̀ sọ pé ibi tó wà ni. Ìgbà tí mo fí ń lò yẹn, a, ó ti pẹ́ gan àn, ó náà ti jìn. Mo ní káàdì yẹn. Oríṣìíríṣìí gan mo ní.

Oríṣìíríṣìí ẹ̀bùn ló wà. Ẹ̀bùn tí mo dẹ̀ fẹ́ràn fún àwọn ènìyàn náà ò pé oríṣìíríṣìí. Mo lè fún ìyàn ní ẹ̀bùn owó, mo sì le fún yàn ní ẹ̀bùn péyábátà. Oríṣìíríṣìí ẹ̀bùn ló wà, so kò sí ẹni tí ènìyàn sì le fọ́n lẹ́bùn.

Tí mo bá ti rí ìṣòro kan lára ẹ̀rọ ayárabíàṣá mi, mo máa ń rí pé mo yanjú ìṣòro yẹn. Nítorí tí mi ò bá tètè yanjú ẹ̀, mo lè má rí nǹkan lò. Torí ẹ̀rọ ayárabíàṣá yìí ni mo máa ń sábà lo fi ṣiṣẹ́. Nítorí náà mo máa ń tètè yanjú ẹ̀.

Mo máa ń ṣètò agogo ìjí mi nítorí pé mo ní àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà mi. Àkókò tí mo dè máa ń ṣètò rẹ̀ sì yàtọ̀ síra wọn. Nítorí ọjọ̀ọjọ́ iṣẹ́ tí ẹ̀ ń fẹ́ ṣe lọ́jọ́ kan ó yàtọ̀ sí ọjọ́ mi. So bí mi ṣe máa ń ṣètò agogo ìjí mi nìyẹn.

Tí mo bá ti wà ní ibi iṣẹ́ tí ìṣòro kan bá sì ṣẹlẹ̀, mo máa ń ríi wípé mo kọ́kọ́ wò pé kí ló fa ìṣòro yìí àti wípé irú àwọn wo ni ìṣòro yìí ti ṣẹlẹ̀ sí rí. Tí mo bá ti wò báyẹn, màá wò pé báwo ni mo ṣe fẹ́ yanjú ẹ̀, igbá yẹni màá wáa mọ̀ wá àwọn ǹkan tí mo lè fi yanjú ẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti wọ ìbọ̀wọ́ rí bọ̀ kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀. Ìdí sì ni wípé kò sí ǹkan tí èèyàn fẹ́ fi ìbọ̀wọ́ ṣe tí ì bá ṣe wípé èèyàn fẹ́ tọwọ́ bọ ǹkan tó jẹ́ ǹkan eérí, bóyá ǹkan tí tí ò da tàbí ǹkan tó lè pa èèyàn lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Àwọn ímeèlì yìí sì pé oríṣìíríṣìí. Àwọn ímeèlì yìí kò ní ìtumọ̀. Nǹkan tí mo bá ti gba àwọn ímeèlì yìí, nǹkan tí mo máa ń fi wọ́n ṣe ni wípé mo máa ń yọ wọ́n, mo máa ń delete wọ́n. Torí àwọn ímeèlì àìwúlò yìí kò ní nǹkan kan ṣe fún mi.